Kí ni ohun titun tí o fẹ́ kọ́? What new knowledge do you want to gain? Ni ayé tí a wà yìí, ohun kan tí ó dájú ni pé àyípadà kò ní òpin. Bí ayé ṣe ń yí, bẹ́ẹ̀ náà ni ìmọ̀ tuntun ń jáde ní ojojúmọ́. Baba ńlá wa ni ó sọ pé "ìmọ̀ kò lopin, ọgbọ́n kò sì ní ààlà." ṣùgbọ́n ìbéèrè ńlá tí ó yẹ kí a bí ara wa lónìí, kí ni ohun titun tí mo fẹ́ fi kún ọpọlọ mi ní ọdún yìí? Gẹ́gẹ́ bí ẹ̀rọ, gẹ́gẹ́ bí èrò, ọmọ ènìyàn, ọmọ ènìyàn kíkọ́ ẹ̀kọ́ tuntun kì í ṣe nípa kíkàwé nìkan o, ó jẹ́ nípa dídàgbà sí i. Kí ni ìdí tí a fi gbọ́dọ̀ wá ìmọ̀ tuntun? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó gbàgbọ́ pé tí wọ́n bá ti parí ilé-ìwé gíga tàbí tí wọ́n ti kọ́ iṣẹ́ ọwọ́ kan, òpin ìrìnàjò ẹ̀kọ́ ti dé niyen. Rárá o. Ayé ń di digital. Wo bí ìmọ̀ ẹ̀rọ technology ṣe ń yí ìṣọwọ́ padà. Ẹni tí kò bá kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń lo fóònù tàbí kọ̀m̀pútà fún ìṣọwọ́ rẹ̀, ìṣọwọ́ lè ré ara rẹ̀ ní ẹ̀yìn. Ọpọlọ nílò ìdárayá. Bí a ṣe ń ṣe ìdárayá fún ara, bẹ́ẹ̀ náà ni kíkọ́ nǹkan tuntun ṣe jẹ́ ìdárayá fún ọpọlọ. Ó ń jẹ́ kí a ní ìrántí tó múná, ó sì ń dáàbòbò wa lọ́wọ́ àìsàn gbàgbé gbàgbé ní ọjọ́ gbogbo. Ànfàní titun, ìmọ̀ titun ṣí ilẹ̀kùn. Ànfàní titun. Bóyá èdè tuntun ni o kọ́ tàbí bí a ṣe ń ṣe oúnjẹ ilẹ̀ mìíràn, ó lè di, ó lè di ọ̀nà tí o fi máa ń rí owó tàbí pàdé àwọn ènìyàn. Ó lè di ọ̀nà tí o fi máa rí owó tàbí pàdé àwọn ènìyàn pàtàkì. Irú ìmọ̀ wo ni o lè wá? Kò pọn dandan kí o padà sí yunifásítì. O lè bẹ̀rẹ̀ láti ibi tí o ti wá. Ìmọ̀ ẹ̀rọ tech skills, kọ́ bí a ṣe ń lo AI, kọ́ bí a ṣe ń lo AI, bí a ṣe ń ṣe graphics design tàbí bí a ṣe ń ta ọjà lórí ayélujára social media ads. Èdè titun, kọ́ èdè French, Chinese tàbí pàápàá èdè abínibí wa tí ó jinlẹ̀ sí. Èdè jẹ́ kọ́kọ́rọ́ sí àṣà. Iṣẹ́ ọwọ́ vocational skills, kọ́ bí a ṣe ń rán aṣọ, bí a ṣe ń kun ilé tàbí iṣẹ́ àgbẹ̀. Kò sí ìmọ̀ tí ó kéré. Ìmọ̀ nípa ara rẹ self awareness, ka ìwé nípa bí a ṣe ń ṣá, kó ṣọ ìbínú, bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ communication skills, anger management skills tàbí bí a ṣe ń tọ́jú owó financial management skills. Ìpèníjà fún ọ. Yorùbá bọ̀, wọ́n ní "ẹni tí kò tẹ́wọ́ kò lè, ẹni tí kò tẹ́wọ́ kò lè gbowó." Tí o kò bá mọ ọwọ́ rẹ láti gba ìmọ̀, ọwọ́ ìmọ̀ kò lè, owó ìmọ̀ kò lè wọlé fún ọ. Má sọ pé o ti pẹ́ jù tàbí mo ti dàrúgbó. Colonel Sanders bẹ̀rẹ̀ KFC nígbà tí ó wà ní ẹni ọgọ́ta ọdún. Ìmọ̀ kò ní ọjọ́ orí. Ìbéèrè mi sí ọ lónìí ni, kí ni nǹkan tí o ti ń fẹ́ mọ̀ láti ọjọ́ pípẹ́ tí o sì ṣe tán láti bèèrè ti ní kọ́ lóòní? Bóyá lílo kọ̀m̀pútà ni tàbí kíkọ́ oúnjẹ bẹ̀rẹ̀ lóòní. Rántí odo ti o baa gbàgbé orísun re yi o gbe ṣùgbọ́n odò tí ó bá ń, tí ó ń gba omi titun wọlé yóò máa sàn títí láéláé. Má ṣe jẹ́ kí ọpọlọ rẹ gbẹ, jẹ́ kí ìmọ̀ tuntun máa sàn wọlé.

Èyí ni abala ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú lẹsẹsẹ yìí tí ó dá lórí wíwo iwájú àti ìrètí. Kókó yìí gùn ó sì tinlẹ̀ nítorí ọjọ́ iwájú ni ibi tí gbogbo wa ń lọ. Kí ni ojú ìwòye wa nípa ọjọ́ iwájú? That is what are our thoughts for the future? Tí a bá ní kí a sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú, ọkàn ènìyàn á máa pín sí ọ̀nà méjì; ìbẹ̀rù àti ìrètí. Àwọn kan bẹ̀rù pé kí ni yóò ṣẹlẹ̀ tí nǹkan bá bàjẹ́. Àwọn mìíràn, àwọn mìíràn yọ̀ nítorí wọ́n rí àǹfàní ńlá tí ó ń bọ̀. Ìkíni ìmọ̀ ẹ̀rọ, technology yóò di ọ̀rẹ́ kì í ṣe ọ̀tá. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù pé àwọn ẹ̀rọ robot àti AI yóò gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn. Ṣùgbọ́n èrò tèmi, èrò tí gbogbo wa ní pé ìfọwọ́sowọ́pọ̀, collaboration ló máa wà. Ni ọjọ́ iwájú, ìmọ̀ ẹ̀rọ yóò gbà wà lọ́wọ́ àwọn iṣẹ́ líle àti iṣẹ́ tí ó ń rẹni, manual labor, kí àwa ènìyàn lè ní àkókò fún iṣẹ́ ọpọlọ àti iṣẹ́ ìjìnlẹ̀. Wo bí ọ̀kadà versus ẹsẹ̀. Alùpùpù kò gba ẹsẹ̀ rẹ dànù, ó kàn jẹ́ kí o dé ibi tí ò ń lọ ní ìyàrá nu. Bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹ̀rọ yóò ṣe jẹ́ ní ọjọ́ iwájú fún ìṣọwọ́ àti ẹ̀kọ́. Bí òní ti rí, ọ̀la lè máa rí bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní, "Ayé lọjà, ọ̀run ni ilé." Ṣùgbọ́n nínú ọjà yìí, owó tí a ń ná yípadà. Ọrọ̀ ajé economy ní ọjọ́ iwájú, ọ̀nà tí a fi ń pa owó yóò yípadà pátápátá. Àwọn tí wọ́n ní digital skills àti àwọn tí wọ́n lè yanjú ìṣòro, problem solvers ni yóò jẹ ọba. Kò ní tó láti ní ìwé ẹ̀rí nìkan, o gbọdọ̀ ní ọgbọ́n gidi tí ó lè tà ní ọjà àgbáyé, that's the world market. Ìkẹta, a nílò láti gbin igi lónìí. Èyí ni ẹ̀rù pàtàkì jùlọ fún ẹnikẹ́ni tí ó fẹ́ ọjọ́ iwájú tí ó dára. Ẹni tí ó bá gbin igi lónìí yóò jẹ èso rẹ̀ lọ́la, tàbí àwọn ọmọ rẹ̀ yóò jókòó lábẹ́ ìtura rẹ̀. Ọjọ́ iwájú kì í ṣe magic. Ohun tí à ń ṣe ní òní, owó tí a ń tọ́jú, ilé tí à ń kọ́, ìmọ̀ tí à ń wá ni yóò pinnu bí ọ̀la wa ṣe máa rí. Tí a kò bá ṣe ìgbáradì, preparation, ọjọ́ iwájú yóò bá wa ní pàjáwìrì. Íkẹrin, ìṣọ̀kan àgbáyé, global connectivity. Ayé ti di global village. Ni ọjọ́ iwájú, ibi tí ò ń gbé kò ní pinnu bí o ṣe lè ní owó tó. O lè wà ní abúlé kan ní Nigeria kí o máa ṣiṣẹ́ fún ilé iṣẹ́ kan ní Amẹ́ríkà. Èyí fún wa ní ìrètí pé ààlà, borders kò ní dí wa lọ́wọ́ mọ́. Ẹni tí ó bá gbin igi lónìí yóò jẹ èso rẹ̀ lọ́la, tàbí àwọn ọmọ rẹ̀ yóò jókòó lábẹ́ ìtura rẹ̀. Ìparí. Ọ̀la bẹ̀rẹ̀ lónìí. Kò sí ẹni tí ó rí ọ̀la. Bẹ́ẹ̀ ni, ọ̀la ni ti Ọlọ́run. Ọ̀la ni ti Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ọgbọ́n láti ṣètò. Má ṣe jẹ́ kí ìbẹ̀rù ohun tí ó lè ṣẹlẹ̀, fear of the unknown, dá ọ dúró. Dípò bẹ́ẹ̀, bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ lónìí. Ìgbésẹ̀ wo ni mò ń gbé lónìí tí ara mi tí ọ̀la, my future self yóò dúpẹ́ fún. Èrò mí nípa ọjọ́ iwájú ni pé ó kún fún àǹfàní fún ẹni tí ó bá múra sílẹ̀. Èyí mú wa wá sí ìparí ètò àròkọ yìí nípa kí ni ojú ìwòye wa nípa ọjọ́

Bí a ṣe ń dá ìpè lóhùn ní ibi iṣẹ́. How to answer your phone at work. Ni ìgbé ayé ìṣọwọ́, ni àgbáyé ìsọwọ́ fóònù rẹ kì í ṣe ẹ̀rọ lásán, ó jẹ́ ẹnu ọ̀nà ilé iṣẹ́ rẹ. Bí o ṣe gbé ìpè nígbà tí o wà ní ibi iṣẹ́ tàbí nígbà tí òun ń ṣiṣẹ́ lọ́wọ́, sọ púpọ̀ nípa irú ènìyàn tí o jẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ní, ní yọ òbí nínú àpò, ọ̀rọ̀ ní yọ òbí nínú àpò. Ọ̀rọ̀ náà sì ni, ọ̀rọ̀ náà sì ni yóò ní yọ ọfà nínú àpò. That is words can bring out a kola nut which is a gift from the pocket or bring out an arrow during war. Láti rí dájú pé a ń fa owó àti ọ̀wọ̀ mọ́ra. Àwọn ọ̀nà wọ̀nyí ni a gbọdọ̀ tẹ̀lé nígbà tí fóònù bá ń dùn. The steps to take when your phone is ringing at work. Ìkíní, ìgbésẹ̀ àkọ́kọ́, ìfihàn tí ó yàtọ̀ professional introduction. Nígbà tí o wà nílé o lè gbé fóònù kí o sọ pé hello tàbí tani èyí. Ṣùgbọ́n ní ibi iṣẹ́, ìyẹn, ìyẹn kò tó. Sọ orúkọ rẹ àti ilé iṣẹ́ dípò hello. Gbìyànjú èyí, ẹ̀kú arọ̀ o. Orúkọ ilé iṣẹ́ mi ni Sososo and So nìyí. Orúkọ mi ni Báyìí Báyìí Báyìí Báyìí Báyìí ló ń sọ̀rọ̀. Báwo ni mo ṣe lè ràn yín lọ́wọ́? Èyí ń fún ẹni tí ó ń pè ní ìfọ̀kànbalẹ̀ pé wọ́n pè nọ́mbà tí ó tọ́. Ó sì ń fi hàn pé o mọ iṣẹ́ rẹ. You are a professional. Rẹrin nínú ohùn rẹ. Smile through your voice. Ṣé o mọ̀ pé ènìyàn lè mọ̀ bóyá òun rẹrin tàbí òun bínú nípasẹ̀ ohùn rẹ̀ lórí phone? Nígbà tí o bá gba ìpè, rí dájú pé o ní agbára àti ìdùnnú nínú ohùn rẹ. Tí o bá gba ìpè pẹ̀lú ohùn, ohùn tàbí ohùn ìbínú, oníbàárà yóò rò pé ó ń yọ ọ́ lẹ́nu ni ráńtí. Oníbàárà ni ọba. Customers are the kings. Ìkéta, ìṣàkóso ariwo. Control, controlling background noise. Kò sí ohun tí ó ń bí oníbàárà nínú bí, bí kí ó máa gbó ariwo generator, ariwo ọjà tàbí ariwo orin ní abẹ́lé nígbà tí ó bá un, tí ó ń bá wọn sọ̀rọ̀. Tí o bá wà níbi tí ariwo wà, tọrọ gafara. Ẹ jọ̀wọ́, ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ lọ sí ibi tí ó dákẹ́. Èyí ń fi hàn pé o bọ̀wọ̀ fún ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Number four, má ṣe jẹ oúnjẹ lórí phone. Do not eat while on a call. Èyí jẹ́ àṣìṣe ńlá tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Gbigba ariwo jíjẹ tàbí mímu nígbà tí òun ń bá oníbàárà rẹ̀ sọ̀rọ̀ jẹ́ àmì àìní ọ̀wọ̀. Full disrespect. Tí o bá ń jẹun lọ́wọ́, gbe sẹ́gbẹ̀ẹ́ kan tàbí kí o mú ẹnu rẹ mọ́ kí o tó sọ̀rọ̀. The fifth process, number five. Tí o bá nílò láti fi wọ́n sí hold, nígbà mìíràn o lè nílò láti wá fáìlì kan tàbí béèrè lọ́wọ́ ọ̀gá rẹ, má ṣe kan fi fóònù sílẹ̀ kí ó máa pariwo "Bísí, Bísí mú fáìlì yẹn wá." "Ṣé ni dédé, ẹ jọ̀wọ́, ṣe mo lè fi yín sí hold fún ìṣẹ́jú kan kí n lè bá yín wá fáìlì náà?" dúró kí wọ́n sọ pé "bẹ́ẹ̀ni" kí o tó tẹ hold. Ìkẹfà, bí a ṣe ń parí ìpè. Bí o ṣe rí, bí o ṣe parí ìpè ṣe pàtàkì bí ìbẹ̀rẹ̀ rẹ̀. Má ṣe kàn sọ "o dáa", "bye" kí o sì pa fóònù. Sọ pé "o ṣeun fún ìpè yìí, a máa retí èsìì láti ọ̀dọ̀ yín" tàbí "ẹ ṣeun, a ó mú ọ̀rọ̀ yìí lẹ́sẹlẹ́sẹ bí a ṣe sọ". Ìparí fóònù rẹ jẹ́ ohun èlò iṣẹ́ tí o bá lò dáadáa, yóò mú àsopọ̀ tí ó dán mánrán wá láàárín ìwọ àti àwọn tí ó ń wá iṣẹ́ rẹ, ènìyàn.

Ní ilẹ̀ Nàìjíríà, pàápàá ni ilẹ̀ Yorùbá, ọjọ́ Sunday dàbí ọjọ́ àjọ. Lati òwúrọ̀ kùtùkùtù ni a ti ń rí àwọn ènìyàn tí wọ́n ń wọ aṣọ tó dára, tí wọ́n di bíbélì wọ́n mú, tí wọ́n ń kọjú sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ìbéèrè ńlá tí ó wà lónìí kì í ṣe ṣé o ń lọ nìkan, ṣùgbọ́n kí ni o lọ ń ṣe àti báwo ni o ṣe ń padà bọ̀. Síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ kí a wo àwọn kókó pàtàkì wọ̀nyí. Ikin ni wíwà nínú ilé versus wíwà nínú ẹ̀mí. A máa ń sọ pé àì lọ sí ṣọ́ọ̀ṣì ni ìṣòro, ṣùgbọ́n lílọ lásán kò tó. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń lọ sí ṣọ́ọ̀ṣì láti ka iye, that is marking register pé wọ́n wá síbẹ̀. Ṣùgbọ́n ṣé ọkàn rẹ wà níbẹ̀? Tàbí o ń ronú nípa oúnjẹ tí o máa jẹ tàbí bọ́ọ̀lù tí o fẹ́ wò? Ilé ìjọsìn yẹ kí ó jẹ́ ibi tí a ti ń gbé ẹro ọkàn wa kalẹ̀, kì í ṣe ibi tí a ti ń kàre aṣọ wa hàn lásán. Ike, ikeji, ìwà lẹ́sìn. Character is religion. Èyí ni kókó tí ó ṣe pàtàkì jùlọ. Yorùbá bọ̀, wọ́n ní ìwà lẹ́sìn. Kò sí àǹfàní nínú kí a ke Hallelujah tí ó dùn, tí ó dùn jùlọ nínú ṣọ́ọ̀ṣì tí a bá dé ilé tàbí ibi iṣẹ́ kí a di ẹranko. Ṣé o ń lọ sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n o ní àwọn aládùgbò, o ni àwọn aládùgbò rẹ lára? Ṣé o ń kọrin nínú choir ṣùgbọ́n o ń jalè ní ibi iṣẹ́? Ilé ìjọsìn yẹ kí ó jẹ́ bench and workshop, ibi tí a ti ń tún ìwà wa ṣe kí a lè dàbí Kristi nítòótọ́. Ikẹta, ìdàpọ̀ ará community. Yàtọ̀ sí àdúrà, ilé ìjọsìn jẹ́ ibi ìdàpọ̀ fellowship. Ni ayé tí ó kún fún àdáwá, àdáwà àti wàhálà, ilé ìjọsìn fún wa ní ìdílé kejì. Ó jẹ́ ibi tí a ti ń rí ènìyàn bá wa sọkún nígbà ìbínú jẹ́ àti ènìyàn bá wa yọ̀ nígbà ayọ̀. Tí o bá ń lọ sí ṣọ́ọ̀ṣì tí o sì ń yọ̀rùn snubbing àwọn ọmọ ìjọ yòókù, o ti pàdánù apá kan pàtàkì ti Christianity nìyẹn. Ikẹrin, gbígba òògùn, fún, gbígba òògùn fún ọ̀sẹ̀ tuntun. A lè wo ilé ìjọsìn bí filling station. Lẹ́yìn tí a ti ń sáré kiri láti Monday títí di Saturday, epo ìgbàgbọ́ àti agbára wa lè ti dínkù. Ọjọ́ Sunday jẹ́ ọjọ́ láti tún tank wa kún pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, orin àti àdúrà. Ẹni tí ó bá lọ sí ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọkàn tó ṣí sílẹ̀ máa ń padà sílé pẹ̀lú àlàáfíà tí ó lè gbé títí di òpin ọ̀sẹ̀. Kò sí àǹfàní nínú kí a kí Hallelujah tí ó dùn jùlọ nínú ṣọ́ọ̀ṣì tí a bá dé ilé tàbí ibi iṣẹ́ kí a di ẹran oko. Bóyá o ń lọ sí cathedral ńlá tí ó ní AC tàbí ṣọ́ọ̀ṣì kékeré tí ó wà ní kọ́rọ̀, ran ti pé Ọlọ́run kò wọ ilé, ọkàn ló ń wò. Bí o ṣe ń múra láti lọ sí ilé ìjọsìn tàbí bí o ṣe ń ronú nípa rẹ̀, bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ. Ṣé o mú, ṣe mò ń lọ láti ṣe ojú ayé? Àbí mò ń lọ láti di ènìyàn tó dára sí? Jẹ́ kí ìgbàgbọ́ rẹ hàn nínú bí o ṣe ń bá awakọ̀ sọ̀rọ̀, bí o ṣe ń ṣí ìyàwó, bí o ṣe ń ṣe sí ìyàwó tàbí ọkọ rẹ.

Ṣé o máa ń fi ìpara sara? Tí a bá wo ojú ayé òde òní, ìbéèrè yìí lè dàbí èyí tí ó rọrùn ṣùgbọ́n ó ní ìtumọ̀ púpọ̀ fún-- nítorí náà o kò nílò ìpara ṣùgbọ́n fún ènìyàn, ẹ̀yìn ọmọ ènìyàn, ẹgbẹ́ mi yòókù, àwa ara yín ni aṣọ àkókò tí Ọlọ́run fún yin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pàápàá àwa ọkùnrin ni ó gbàgbọ́ pé lílo ìpara jẹ́ ti àwọn obìnrin nìkan tàbí ti àwọn tí ń ṣe oge. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo ìdí tí ọ̀rọ̀ yìí fi kọjá oge ṣíṣe lásán. Ikini, òkun fún awọ, àwọ̀ ejò, dry skin. Ǹjẹ́ o ti rí ènìyàn tí ó ní, tí ó ń wọ aṣọ tó dára, tí bàtà rẹ̀ ń tanná ṣùgbọ́n nígbà tí ó na ọwọ́ láti di ọwọ́ rẹ̀, àwọ̀ rẹ̀ dàbí ilé tí ó ya, ilẹ̀ tí ó ya, a cracked soil. Ni ilẹ̀ wa tí òòrùn ti, ti ń mú tàbí ní àsìkò ọyẹ, harmattan, àwọ̀ ara máa ń gbe kíákíá. Lílo ìpara kì í ṣe láti tàn nìkan, ó jẹ́ láti fún àwọ̀ rẹ ní omi àti ọ̀rá tí ó nílò láti wà ní rírọ̀. Ẹnikẹ́ni tó bá lọ ìpara yóò yára darúgbó lóju nítorí àwọ̀ gbígbẹ máa ń tètè ní ajẹ, wrinkles. Ẹnikẹ́ni, ẹnikẹ́ni tí kò bá lo ìpara yóò yára darúgbó lóju nítorí àwọ̀ gbígbẹ máa ń tètè ní ajẹ, wrinkles. Àwọn ọkùnrin versus ìpara. Èyí jẹ́ fún àwọn brothers wa. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tí wọ́n gbọdọ̀, wọ́n gbàgbọ́ pé ọṣẹ àti omi ti tó, wọ́n á sọ pé ṣé mo fẹ́ lọ sọ́kọ ni, ṣé mo fẹ́ lọ ṣọ́kọ ni. Òtítọ́ ni pé lílo ìpara kì í sọ, kì í sọ di obìnrin, ó ń sọ di ẹni tí ó mọ̀ tọ́jú ara. Kò pọn dandan kí o lo ìpara tí ó ń, ń rùn bí lavender obìnrin. Àwọn ìpara wa, àwọn ìpara wà fún ọkùnrin, men's lotion tàbí pàápàá àwọn ìpara àdáyébá bí órí sheerbutter tàbí orò, orò kòkó butter tí kò ní òórùn púpọ̀ ṣùgbọ́n tí ń ṣiṣẹ́ dáadáa. Ìpara versus bọ̀lì. A kò lè sọ̀rọ̀ nípa ìpara láì mẹ́nu ba àrùn, a, a kò lè sọ̀rọ̀ nípa ìpara láì mẹ́nu ba àrùn kan tí ó ń jà ní àwùjọ wa, bọ̀lì, skin bleaching. Jọ̀wọ́ mọ ìyàtọ̀ láàárín ṣíṣe ìtọ́jú àwọ̀, moisturizing àti pípa àwọ̀ dà, bleaching. Yorùbá bọ wọn ní dúdú dùn, àwọ̀ dúdú wà ní agbára àti ẹwà. Lílo àwọn ìpara tí ó ń bo àwọ̀ tí ó ní hydroquinone tàbí steroids lè fa kòkòrò ara. Ó lè jẹ́ kí àwọ̀ rẹ tín rìn ju, ó sì lè, ó sì lè fa àìsàn jẹjẹrẹ which is cancer. Jẹ́ kí ìpara rẹ jẹ́ èyí tí ń gbé àwọ̀ rẹ jáde, kì í ṣe èyí tí ń pa ìkẹrin, thought process. Ìpara bí ìfọ̀kànbalẹ̀. Ṣé o mọ̀ pé ríra ìpara sí ara lẹ́yìn ìwẹ̀ lè jẹ́ ọ̀nà láti dínkù wàhálà, stress? Nígbà tí o bá ń fi ìpara ara rẹ, ò ń ṣe massage kékeré fún àwọn ìṣan rẹ, fún àwọn ìṣan rẹ, ó ń jẹ́ kí ẹjẹ rìn dáadáa, ó ń fún ọ ní ìṣẹ́jú díẹ̀ láti tọ́jú ara rẹ kí o tó bọ́ sínú aṣọ wàhálà ojoojúmọ́. Conclusion. Parí. Àwọ̀ ara rẹ ni yóò bò ọ títí di ọjọ́ ogbó. Tí o bá tọ́jú rẹ̀ lónìí, yóò tọ́jú ọ lọ́la. Má ṣe.